Ṣé o fẹ́ràn jíyàn? Rárá o, mi ò fẹ́ràn láti máa jíyàn. Àmọ́ tí bá ń bá ẹyan sọ̀rọ̀, ta bá ń jo sọ̀rọ̀ tá jọ páriwo mora wá. Táa jọ bá ara wa jà, tó jẹ pé ọ̀rọ̀ tútù la jọ ń bá ara wá so, bó ti ẹ̀ jẹ́ pé, boya, nǹkan tó olúkalúkù ń sọ fẹ́ máa bíra wa nínú. Èmi máa ń fẹ́ràn tí a bá fi sùúrù, tí a bá fi to nǹkan. Ìgbà mí ìjíyàn o máa ń fa kí ọ̀rọ̀ kó máa gùn bó ṣe yẹ kó gun lo. Àwa máa jà lórí nǹkan tí ó yẹ ká máa jà sí. Èmi máa ń fẹ́ràn tó je pé mo gbọ́yàn yékéyéke. Ta bá ń bá ara wa sọ̀rọ̀, à ń retí gbọ́ra wa. Kò ṣe pé à ń jà à bá ń ní kankan. Èmi nígbà gbo pé tí n bá máa bá ẹyan sọ̀rọ̀, ó dára kí ẹ̀ yan bá ẹyan sọ̀rọ̀ láìsí ijà nínú, láìsí pa àna ara wa àbí nǹkan mi. Kó tẹ́tọ́ di pé mo o déní náà lòun, màá kọ́kọ́ tẹ́tí mi kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. Èmi e gbọ́ awon eyàn lènú gan-an o, mo dẹ̀ bọ̀ wọ̀ fún olúkalúkù pẹ̀lú nǹkan tó olúkalúkù rò. Ẹlòmí á mú àbàwá, a mọ gbón lórí. Elomi a mú àbàwá kò ní ní ọ̀gbọ́n lórí. Àmọ́ ko n ṣé ayé tèmi kí n máa tọ́ka sí pé nǹkan báyi ló sọ tí ó dá. Èmi ò rí nǹkan kan tó wà níbẹ̀ pé kí ma tọpin pé èmi gangan ni mo gbọdọ̀ jà re tí a bá jọ ń jà àbí nǹkan kan. Èmi fẹ́ràn tí a bá farabalẹ̀ bá ara wa sọ̀rọ̀. Tó bá ti ń di pé a fẹ́ máa bínú àbí nǹkan kan ká fi sùúrù tó. To bá dẹ́jẹ́ emi náà mo fẹ́ sọ̀rọ̀ ni pẹ̀lú ohùn tútù. Ni máa fi sọ̀rọ̀, màá farabalẹ̀ sọ nǹkan tó wà nínú mi. Bí i kí máa pariwo mọ́ ẹ́yàn, tàbí kí ẹ́yan ma pariwo mọ́ mi, èmi ò fẹ́ràn rárá. Mo máa yọgún jà ni. Kon ṣe gbogbo ọ̀rọ̀ lè yan nílò láti máa pariwo lélórí tàbí kí ẹ̀ yan máa jíyàn. O-- èmi fẹ́ràn kí àsọ̀rọ̀ wa ní tu bí n nú bí, kó olúkalúkù de máa lọ́ lọ ti e. Èmi ò ní ìlara ẹni kejì o. Ko dà. Ta bá ti ń jà gan-an, màá tún mọ̀ wòó tẹni kejì. Báwo wa ni kíniyi ṣe wá rí lára rẹ̀ báyìí? To ba jepe nǹkan tó fà jà, àti oríṣiríṣi ọ̀nà tó fi di ìjà ni màá ma wo. Tí bá ti ri pé ọ̀rọ̀ wa ò yera wa, máa ṣe sùúrù. Kò se pé màá bẹ̀rẹ̀ sí ní bú ẹni náà tàbí kí màá fi ébú ara bu, tàbí kí màá tọpin pin ẹ̀ kí emi á ti ẹ màá ní gbólohun àsọ. Èmi ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yen rara. Orí nǹkan ta bá ń jà le lórí, mo máa ń fi gbogbo ohùn kan tí mò ń ṣe sí, kò ń ṣe ẹni náà. Èmi má fẹ́ràn pé tí a bá ti ń jà kí èmi àti ẹni náà ká jọ dúró sí àárín kan ká jọ sọ̀rọ̀ tó máa fi yera wa. Èmi fẹ́ràn kí ẹ̀ yan máa pọ́nyàn lé o, torí emi máa ń pọ́nyàn lé. Mi ò dẹ́ ní fẹ́ kí ẹ̀yan dọ̀tí mi. Tó bá ti ń di pé èmi àti ẹ́yan ta tí a ti ń sọ̀rọ̀ tí ó ti fẹ́ máa di ìjà, màá rọra yera fun eni náà. Èmi ò fẹ́ràn ká máa pariwo ká máa búra wa, gbogbo nǹkan bẹ́ẹ̀ yen mi ò fẹ́. Ká jọ sọ̀rọ̀ bí àgbàlagbà kórọ̀ yera wa ni. Tó bá dẹ́jẹ́ pé ẹni náà fẹ́ máa pariwo mọ́ mi, èmi ni màá farabalẹ̀ sọ̀rọ̀. Èmi ò fẹ́ràn kó jẹ́ pé tí inu bá ti e nbí mi, ohun mi lè máa kọ́kọ́ gbọ́. Tí nǹkan bá ti ń le jù, màá kúrò níbẹ̀ ni. Èmi ò fẹ́ ìrẹ̀sì lọ́kàn, ìfọkànbalẹ̀ lẹ̀ mi wá. Èmi ò fẹ́ràn kí wàhálà máa ṣẹlẹ̀ tàbí kí làásì gbò kó jẹ́ torí mi ló se ṣẹlẹ̀. Èmi fẹ́ràn kí àtúnṣe máa wà ju ka máa dára wá lẹ́bi lò. Èmi mọ̀ pé àríyànjiyàn ó máa ń ba ìbáṣepọ̀ orẹ, ẹbí tàbí ará jẹ. Èmi ò dẹ̀ fẹ́, mo dúró fún otítọ̀.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Mo dẹ̀ ṣẹ́ nítorí pé kí ni mo fẹ́ fi ran èèyàn lọ́wọ́ ni. Kò ṣe pé owó bẹ lọ jẹ mí lógún. Mo máa fẹ́ràn tó bá jẹ́ pé mo ran èèyàn lọ́wọ́ tàbí kí n bá ṣiṣẹ́ ọ̀fẹ́. Ìgbà mìi mo máa fún ra mi, mo máa yanra mi ní àdúgbò láti ṣe nǹkan lọ́fẹ́ fún àwọn èèyàn nígbà tí mo bá timọ́ pé ó máa ní ìwúlò tó pọ̀ gan fún ẹnikẹ́ni tó bá nílò ìrànlọ́wọ́ máa ṣe fún un. Tó n bá ń ṣe nǹkan kan ládùúgbò, màá darapọ̀ mọ́ wọn. Mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn tó yẹ pé wọ́n yanra wọn sílẹ̀ láti ran àwọn èèyàn lọ́wọ́. Àjọṣepọ̀ ló máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún èèyàn. Mo kọ́ bí wọ́n ṣe ń bá àwọn èèyàn ṣiṣẹ́. Bí wọ́n ṣe ń bá àwọn èèyàn ṣe gbogbo nǹkan ni mo kọ́. Inú mi dùn tó bá jẹ́ pé mo ń ran àwọn èèyàn lọ́wọ́ tàbí mo ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún ẹnikẹ́ni. Wọ́n máa ń fún mi ní- ìkankan pé mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe. Àánú mi máa ń ṣe àwọn èèyàn tí ó bá jẹ́ pé iṣẹ́ ọ̀fẹ́ ni mo fẹ́ ṣe. Mo mọ̀ pé ẹlòmíì, ipò tó wà kò dára tó. Ǹkan tí mo bá ní, màá fi ran lọ́wọ́. Yàlà kí n ṣiṣẹ́ ọ̀fẹ́ fún un tàbí kí n fún un ní nǹkan, èmi máa ṣe oore. Mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn lái rètí ńkankan. Mo sì ti kẹ́kọ̀ọ́ lára ẹ̀ náà. Kódà a ti máa bá yàn sọ̀rọ̀, mo tunti kọ́ bó ṣe dára sí i. Mo kọ́ sùúrù. Mo kọ́ pé nǹkan báyìí ni tẹ̀ mí. Àwọn nǹkan tó yẹ kí n máa ṣe lásìkò o, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mo kọ́. Mo ti kọ́ bó ṣe ń tọ́jú àsìkò mi. Mo ti pàdé àwọn èèyàn tuntun. Mo ti kọ́ ìbáṣepọ̀ tuntun. Inú mi máa ń dùn tí bá yẹ pé emi náà rí fún yàn. Tó bá ń ṣe ìnáwó àbí nǹkan kan, tàbí oní ìpàdé tó yẹ ká lọ fún, màá fún ra mi báyìí ni máa yanra mi sílẹ̀ ti maà bawọ́n ṣiṣẹ́ ọ̀fẹ́. Àti omọ̀dé àtàgbalàgba, òun náà ni màá ṣiṣẹ́ ọ̀fẹ́ fún. Látare náà, mo ti kọ́ gbogbo ọ̀nà tí èèyàn máa ń fi jẹ́ olórí. Gbogbo ìlànà ni mo ti tẹ̀lé dáadáa. Mo ti kọ́ bí èèyàn ṣe ń gbé láàárín oríṣiríṣi èèyàn, àdúgbò tàbí ibikíbi tí èèyàn bá bà rẹ̀. Inú mi dùn, ayọ̀ mi kún. Kódà mo tún kọ́ sùúrù mọ́, ó ti yé mi níìsìn pé kí èèyàn máa ṣoọ̀re fún èèyàn, ó ní èrè tí ẹ. Mo tún ti mọ oore sii. Mo ti rí pé nǹkan kékeré kan a máa dàbí nǹkan nlá lójú èèyàn tó bá ní ìlò ẹ. Mo fẹ́ràn láti máa ran àwọn èèyàn lọ́wọ́. Mo fẹ́ràn pé èmi nìkan kọ́. Mo ti kọ́ pé èmi nìkan kọ́. Emi náà fẹ́ máa fún ẹlòmíì. Mo ti ń rò ti ẹlòmíì mọ́ tèmi náà. Mo ti kọ́ sùúrù àti ìwà tó dáa. Mo ti kọ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn. Mo rí pé kí èèyàn máa fi aárẹ sílẹ̀, kí èèyàn máa ṣáwọn èèyàn lóore, ó dára gan. Kódà àyà mí ti kí lórí e, torí kò sí ibikíbi tí mi ò tí lè sọ̀rọ̀ láàárín àwọn èèyàn. Mo ti mọ bó ṣe ń tún nǹkan ṣe léṣe kẹṣẹ̀. Kò n ṣe pé ma seṣe máa bẹ̀rẹ̀ lọ́wọ́ lágbájá. Emi náà tu n lè fẹnu sílẹ̀ sọ́ ǹkan. Mo ti kọ́ bó ṣe ń gbọ́ro àwọn èèyàn. Inú mi máa ń dùn tó bá yẹ pé àwọn tí mo ń ṣe ńkan fún, wọ́n rẹ́rìn-ín àbí inú wọn dùn. Emi nífẹ́ sí pé kí n múra mi sílẹ̀ kí n ṣe ńkan fún àwọn èèyàn àbí kí n ṣise ọ̀fẹ́ fún èèyàn. Emi náà sì máa ń gba àwọn èèyàn nìmọ̀rán pé ka àwọn náà ṣe. Tó bá dẹ́ tí ó jẹ́ pé nǹkan tó fẹ́ran ni.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo ti ìgbiyànjú láti bá pa owó pamọ́ bó tie ẹ̀jẹ́ lójoojúmọ́ tàbí lọ́sọ́ọ̀sẹ̀. Kí máa pa owó pamọ́ ó jẹ́ ǹkan tó yẹ kó ṣe pàtàkì gan sí mi. Kí máa pamọ́ díẹ̀ díẹ̀, èmi kì í dúró kí owó pọ̀ jaburata kí n tó ti mu bẹ̀rẹ̀ síí pa owó pamọ́. Ìgbà kú gbà tí mo bá lè ṣe ẹ ni, mo máa ń ṣe ẹ́ sí i. Èmi sì ni mo máa ń pa owó pamọ́ fún àìbá à mọ́ tí ǹkan kan bá ṣẹlẹ̀. Torí ìpè gbàjáwiri igbà kú gbà ló lè ṣẹlẹ̀, kò dè ní dà kí ǹkan bẹ́ẹ̀ yẹn kó bá èèyàn labò. Mo sì máa ń pa owó pamọ́ nígbà mi fún ọjọ́ ọ̀la mi. Tí ǹkan bá ti ẹ̀ de ilẹ̀, inú mi á dùn pé mo ní owó láti fi ṣe é. Ìpamọ́ jẹ́ ǹkan tó máa ń fi mí lọ́kan-baálẹ̀. Èmi dẹ̀ree, èmi ì ná owó nínàkú náà. Owó tí mo bá ná, màá rẹ́ ẹ ná a ni. Kọ́ iṣẹ́ gbogbó, owó tí mo bá pa ni mo ná. Mo máa ń fẹ̀tò sí gbogbo ǹkan tí mo bá fẹ́ rà. Owó tó bá jẹ́ pé mo fẹ́ tọ́jú fọjú ọ̀la tàbí fún ǹkan mi, màá fi pamọ́ sí ibo mi. Tó bá jẹ́ pé owó tí mo ná gọ̀n gan ni, mo máa fi yẹn náà pamọ́ sí ibo mi. Èmi ò fẹ́ràn kí èèyàn máa ná owó nínàkú náà, mi ò fẹ́ràn rárá. Mo máa rọ̀nú kí ó tó di pé mo ra ǹkan, ṣọ owó ṣe kù. Tí bá ra ǹkan yìí, kí ló máa ku mi kú? Gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn ni èmi máa ń rọ̀. Ẹ̀mí jẹ́ ǹkan tí ó yẹ pé mo máa ń fi owó pamọ́ fún ọjọ́ ọ̀la. Ìyen àwọn ǹkan tí mo bá fẹ́ jẹ, àwọn ǹkan tí màá rà, àwọn ǹkan tí mo bá fẹ́ kọ́. Mo máa ń fi owó pamọ́ fún àwọn ètò tó ṣe pàtàkì gan, àti ǹ tó fẹ́ rí bákan, màá fi owó pamọ́ fún iyen na. Bí mo ṣe lójoojúmọ́ yẹn, òun gangan ló ní iyì. Ti owó tó bá wọlé, màá kọ̀ ọ́ sílẹ̀. Ètò bá ń jáde, màá kọ́ iyen na sílẹ̀. Ẹ̀mí máa ń gbé ìle ayé lórí ǹkan tí mo bá lè ṣe ẹ́ ni, lórí ǹkan tí mo bá lè fi owó mi rà ni, èmi kì í ṣe kọjá yìí. Ìgbà mìíràn ọ̀sẹ̀, ọ̀sẹ̀ mo máa ń dáwó kí a máa pa owó ni. Ìgbà mìíràn ọṣọ́ọṣu ni mo máa ń pa owó pamọ́. Èmi máa ń tọ́jú owó lórí ǹkan tí mo bá pa ni, ǹkan tí mo mọ̀ pé èmi kì í pa mi, èmi ni dédé tọ́jú owó fún un. Èmi ò ń fi wàhálà léra mi lọ́mú. Mo ní ìgbàgbọ́ pé a ti máa ń fi owó pamọ́ ó jẹ́ ǹkan tó wúlò dáadáa. Ìfowópamọ́ jẹ́ ǹkan tó ti wà mí lọ́wọ́ láàmú ayé ìgbà, kò ń jẹ́ kí ń jẹ́ gbèsè. Ìnú mi máa dùn tọ́ bá yẹ pe mo fi owó pamọ́ fún ìgbà tó pẹ́. Kódà tí bá rí pé owó tí mo ná tó fẹ́ máa pọ̀ jù, màá tún ṣètò mi tí màá fi máa fi pa owó dáadáa sí i. Tó bá pọ̀ lọ́wọ́ mi, kò ní di pé mo ná owó nínàkú náà. Bí mo lọ sí ibi mi, mo ná ọjọ́ kan kí wọ́n ri ǹkan, mo fẹ́ràn kí ǹkan rà. Layì wo iye tó wà nínú àpò mi, mi ò kì í ṣe ǹkan bẹ́ẹ̀. Mo máa ń rọra mi létí pé mo ní ǹkan tí mo fi owó pamọ́ fún. Ìgbà mìíràn ó lè jẹ́ pé ọlọ́jọ́ tó pẹ́ ni mo fi owó pamọ́ fún àbi ọlọ́jọ́ tó kéré. Mo mọ̀ pé a ti máa ń fi owó pamọ́ ó le gan, àmọ́ èèyàn gbọdọ̀ kọra ẹ̀, kí èèyàn lè suru pẹ̀lu are rẹ̀. Èmi máa ń fi owó tí mo fi pamọ́ èmi kí fi ṣe. Èmi ò kí ń wò pé ó kéré o. Tí èyí táwọn èèyàn ṣe, èyí tó bá wà lọ́wọ́ mi, màá fi pamọ́.

Ṣe o ni ètò ààbò kọ̀mpútà? Bẹ́ẹ̀ni, mo ni ètò ààbò kọ̀mpútà. Kódà àwọn ètò tí mo máa ń ṣe jẹ́ ètò tó jẹ́ pé ti lo kọ̀mpútà nìkan ni. Ó lójú nǹkan tí mo máa tẹ̀ tó jẹ́ pé èmi nìkan ni mo nií. Kò sẹ́ni tó máa le lo kọ̀mpútà náà. Mo jéèyàn kan tó jẹ́ pé àti ṣí kọ̀mpútà, kò ń ṣe nǹkan tí mo fi ṣi lálákọ̀ọ́kọ́ ni màá tún fi ṣi lẹ́lẹ́ẹ̀kejì, mo máa ń pààrọ̀ ẹ̀ bí ọṣẹ ni. Ìgbà míì sì nìí mo lè tan kọ̀mpútà mi kí n kàn yẹ̀ẹ́ wò, kí n ri pó ṣì ń ṣiṣẹ́ dáadáa. Ó láwọn ètò kọ̀mpútà kan tó jẹ́ pé òun ni ò ní fẹ́ jẹ́ kí ẹlòmíì rí kọ̀mpútà ara ẹ̀ lò. Ìyẹn ni màá lò tí màá fi dáàbò bo kọ̀mpútà mi. Àwọn fáìlì tó jẹ́ pé tó bá wọ kọ̀mpútà, ó máa bàá jẹ́, gbogbo nǹkan bẹ́yẹn miì kí ń jẹ́ kó ráyè wọlé. Ó ní bí ọlọ́dẹ kọ̀mpútà kan táa ní. Táá fi sórí kọ̀mpútà, òun ni óó máa dáàbò bo kọ̀mpútà tí ò ní jẹ́ kí ó gbà nǹkan tí ò dáa wọlé. Ìgbà mìíràn sì, ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń wo àwọn nǹkan lórí kọ̀mpútà mi. Nǹkan tí mi ò bá mọ̀ tó jẹ́ pé ó jẹ́ bí bóyá bí àtẹ̀jíṣẹ́ ti mi ò mọ'bí tó ti wá, èmi ò kí ń ṣi lórí kọ̀mpútà o. Àwọn ọ̀nà tó jẹ́ pé ẹ máa fi dé 'bòmíì lórí kọ̀mpútà, èmi ò kí ń tẹ̀ẹ́. Àwọn fáìlì tí mi ò rí rí, èmi ò kí ń gbe sórí kọ̀mpútà. Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ran sí mi ni, èmi ò kí ń ṣi. Àwọn nǹkan ìta tí ó ṣ'òdì sí kọ̀mpútà mi tó dẹ̀ nílò fún mi láti mọ̀, gbogbo ẹ̀ ni màá lọ ṣèwádìí lé lórí ẹ̀. Kó tó di pé mo lòó fún kọ̀mpútà mi àbí mo tiẹ̀ jẹ́ kó wọ kọ̀mpútà mi. Tí n bá ti ṣe tán tó bá jẹ́ pé mi ò lo kọ̀mpútà mi, mo máa paá ni. Bẹ́ẹ̀ni, màá paá lójú kọ̀mpútà gan-an fúnra rẹ̀. Ó ní nǹkan kan táa máa ń tẹ̀ síi, tó jẹ́ pémi nìkan ni mo mọ̀. Ìgbà míì sì mo lè gbé àwọn fáìlì mi kí n gbé sórí cloud lórí ọ̀rọ̀ kọ̀mpútà yìí náà ni. Ìgbà míì sì mo máa ń ṣe méjì méjì nǹkan lórí kọ̀mpútà mi. Ń fìkan sórí kọ̀mpútà, ń sì fìkan sí cloud tàbí kí si sórí fóònù mi. Àwọn nǹkan tó jẹ́ pé mo mọ̀ díẹ̀, mo mọ'bí tó ti wá, òun mo máa ń sábà lò lórí kọ̀mpútà mi. Ti bá ti lo kọ̀mpútà ọ̀hún náà tán, ó ní nǹkan kan tí ń tẹ̀ tí ń fi kúrò lórí rẹ̀ kó tó di pé mo paá, mo máa ṣe ìyẹn náà. Gbogbo àwọn nǹkan mi tó jẹ́, tó wà lórí kọ̀mpútà gbogbo ẹ̀ ni mo máa ń ṣọ́. Mi ò ń fìgbà kankan fi wọ́n 'lẹ̀. Kódà àti wọ kọ̀mpútà mi gan-an, nǹkan méjì loó tẹ̀. Tóo bá tẹ talákọ̀ọ́kọ́ tó bá lọ, ẹlẹ́ẹ̀kejì ó lè má lọ. Bẹ́ẹ̀ni, èmi máa ń fura gan-an. Ti bá ti rí pé áàpù kan, ó ti fẹ́ wọrí kọ̀mpútà mi tí ǹ sì mọbí tó ti wá tí ò dẹ̀ ń ṣe pé èmi ni mo ṣeé, mo máa gbọ̀n-ọ́n yọ ni. Bẹ́ẹ̀ni, àwọn áàpù tó jẹ́ pó ti pẹ́ lórí kọ̀mpútà náà tí ò ní ìwúlò tó ń ṣe, mo máa gbọ̀n-ọ́n yọ ni. Gbogbo nǹkan tí mo fi ń wá nǹkan lórí kọ̀mpútà gbogbo ẹ̀ ni ń lọ tún ṣe tí ń lọ, tí ń lọ ṣè míì. Gbogbo nǹkan mi mo máa ń tọ́jú o. Pàápàá jùlọ nǹkan tó bá jẹ́ tèmi tó jẹ́ tara mi, tó bá jẹ́ pé ó wà lórí kọ̀mpútà, ń ṣì fiílẹ̀ sórí kọ̀mpútà, ń wá ṣe èkejì rẹ̀, ń gbé sórí cloud tàbí kí n gbé sórí fóònù mi. Gbogbo nǹkan tí n màá fi ń wọlé sórí kọ̀mpútà èmi ò pin pẹ̀lú èèyàn o, èmi nìkan ni mo ni í. Gbogbo nǹkan tó jẹ́ pé ó jẹ́ bí àjòjì tàbí ìdánwò fún kọ̀mpútà mi gbogbo ẹ̀ ni mo máa ń nífura sí. Mo sì máa ń dúró digbí pé èèyàn kan ń ṣe nǹkan, ó yọ nǹkan lára kọ̀mpútà mi, kò lè ṣeéṣe. Tóo bá ti rí mi báyìí óó rí kọ̀mpútà mi lọ́wọ́ mi, gbogbo àwọn líńkì ni àwọn áàpù gbogbo ẹ̀ ni mo máa ń wo. Èmi máa ń tọ́jú nǹkan mi dáadáa o.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo máa ń fi agogo ìjí mi sí àárọ̀ kùtùkùtù. L'ọ́jọ́ mi, mo lè fi sí aago márùn-ún àbọ̀ láàárọ̀. Ìgbà mí, mo lè fi sí aago mẹ́fà láàárọ̀. Iyẹn ni ṣe pẹ̀lú bí mo ṣe fẹ́ ṣe nǹkan ní ọjọ náà sí. Ní ọjọ́ tí mo bá ń lọ síbi iṣẹ́, mo máa ń tètè jí. Àsìkò tí mo bá wà nlé tí mi ò lọ ibi iṣẹ́, mo lè fi sí àkókò mi. Iyẹn ni pé kó n ṣe ọwọ aago márùn-ún tàbí ọwọ aago mẹ́fà. Mo lè fi síi bóyá bí i aago mẹ́sàn àbá aago mẹ́jọ. Mo máa ń nífẹ̀ẹ́ sí pé kí n dí, kí n jí. Mo sì ní àsìkò láti múra síbí fún ibi iṣẹ́. Mi ò fẹ́ràn kí ó jẹ́ pé wákàtí kan kó tó di pé mo lọ ibi iṣẹ́ ni màá dède lójú orun, màá wá máa sáré kiri. Mi ò fẹ́ràn kí n máa kánjú kó tó di pé mo lọ sí ibi iṣẹ́. Mo máa ń fúnra mi ní ààyè láti napá nasẹ̀ láti tùráká kó tó di pé mo gbọ̀nà ibi iṣẹ́ lọ. Mo máa ń fún ra mi lásìkò láti jẹ́ kí ọpọlọ mi ṣe tán láti ṣiṣẹ́. Èmi ò ún ṣe ohun kan ni wàdùwàdù. Ìgbà míì mo le fi àkókò ìjí mi sí ọ̀nà bíi méjì. Iyẹn ni pé tí alákọ́ọ́kọ́ bá jí mi, ẹlẹ́kejì á sá jí mi. Ni ò kí lè jẹ́ kí n pàdánù nǹkan kan. Mo máa ń fi ààyè lẹ̀ kó tó di pé agogo kejì jí mi. Bóyá ta alákọ̀ọ́kọ́ ni alág-aago márùn-ún àbọ̀. Ẹlẹ́kejì a máa jẹ́ aago mẹ́fà. Ìyẹn ni pé kó jìnnà síra wọn. Bẹ́ẹ̀ náà ni ó sì sún mọ́nà díẹ̀. Mi ò fẹ́ràn kó jẹ́ pé agogo á ti máa jí lọ, á ti máa dún lọ kó tó di pé mo jí. Kódà tí bá máa mú orin tí màá fi jí mi, orin tó jẹ́ pé tí mo bá ń gbọ́, kò kàn ni jí mi lójú orun. Diẹ́diẹ̀ lójú o, orun máa dá lójú mi. Tí bá lọ fi orin tó jẹ́ pé ariwo ẹ̀ pọ̀, ó lè dẹ́rù bà mí lójú orun kí n máa rántí pé èmi ni mo fi síbẹ̀. Mi ò fẹ́ràn kí n máa tóò gbé. Ó máa ń jẹ́ kí, ó máa jẹ́ kí dàbí, ó máa jẹ́ kó dàbí pé mi ni iṣẹ́ tí mò ń ṣe àbí ń mò iṣẹ́ tí mò ń ṣe. Tí agogo àkọ́kọ́ bá ti, bá ti dún, mo ti kóra mi láti máa jí nígbà yẹn na. Tí bá máa fi agogo ìjí mi sí orí fóònù mi, mo máa ń jẹ́ kó bá àwọn nǹkan tí mo bá máa ṣe ní ojúmọ́. Tó bá jẹ́ pé mo pẹ́ sùn, mo lè fi sí bí i ọwọ́ aago mẹ́fà. Tó bá jẹ́ pé mo tètè sùn, mo lè fi sí-- tó bá jẹ́ pé mo pẹ́ sùn, mo lè fi sí bí i ọwọ́ aago mẹ́fà. Tó bá jẹ́ pé mo tètè sùn, mo lè fi sí bí i ọwọ́ aago márùn-ún àbọ̀. Àsìkò tí mo máa ń fi ìjí mi sí, ó ní ṣe bóyá mo ṣiṣẹ́ jù, bóyá kí n tó lọ sùn ni àbí bóyá látarọ títí di alẹ́ wàhálà ni mò ń ṣe. Iyẹn ni ó ní ṣe nípa bí mo ṣe máa ń fi àtìkò, àkókò ìjí mi ṣí. Tí bá ti di alẹ́ bẹ́ẹ̀ yẹn, màá ti wo agogo ìjí mi bóyá mo ti tán sí aago tí mo fẹ́ kó jí mi sí. Màá ti fi kí fóònù mi bọnu ná. Kò ní di pé fóònù mi ti kú kó tó di pé agogo ìjí mi dùn, kó tí ẹni dùn. Tó bá jẹ́ pé fóònù mi ti kú ni, ibi tí mo ti lè gbọ́ ni màá gbé sí. Ìgbà míì mo le gbé kó jìnnà sí mi díẹ̀, kò ní di pé mò ń tóò gbé. Iyẹn ló máa ń jẹ́ kí n tètè dìde lójú orun. Mi ò fẹ́ràn pé tí n bá fẹ́ lọ ibi iṣẹ́, ara mi ti balẹ̀ kí ń to.

Ṣé ó rọrùn fún ẹ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni o. Àmo má tún ní rárá. Sẹ́rí ọ̀rọ̀ ìdáríjìn yẹn, ó jẹ́ àwọn ǹkan tó fẹ́ lè díẹ̀ fún mi. Kò n ṣe gbogbò ìgbà náà ló máa ń rọ̀ mí lọ́rùn. Papà jùlọ tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fi ṣẹ mí, ó kú díẹ̀ káàtò gan. Ó máa ń láwọn ǹkan kan tó jẹ́ pé tó bá ṣẹ fún mi, ó máa dùn mí, ó máa dùn elèdá mi, ó máa ka mi lára. A ti darí jí ẹni náà máa ń ṣòro. Ton bá kọkọ bí mi inú bẹ́yen, tí èèyàn ṣẹ́ mi, màá kọ́ fúnra mi láyè láti bínú dáadáa. Kò ṣe pé màá bínú, màá bá ǹkan jẹ́ o. Àmọ́ kí ibínú yẹn kó bá lè tètè lọlẹ̀ náà ni mo fẹ́ fi bínú. Ẹ̀mí o wa fẹ́ràn pé kí n máa bínú kí èèyàn máa bẹ̀ mí, "aà má bínú" mi ò fẹ́. Ìbínú mi ò ní bá ǹkan jẹ́ o. Àmọ́ ẹ fún mi láyè kí n bínú tí mo fẹ́ bì. Ẹ̀mí òun ṣọ pé kò sí ǹkan kan tàbí kí n máa díbọ̀ o. Ẹ̀mí òun ṣẹ́ yẹn. Tí inú bá ń bí mi, inú n bí mi ni. Ó máa ń gbá mi lásìkò kó tó di pé mo lè di ìbínú mi mu ń gbá mi. Àmọ́ bó pẹ́ bó yá, ìdáríjì a máa wá díẹ̀díẹ̀. Mo máa ń ranrami létí pé kò sẹ́ń tó kọjá, aṣiṣe. Mo sì máa ń gbìyànjú láti rí, láti gbọ́ àlàyé ẹnìkẹ́ẹ̀ẹ̀jì kí n mo ibí tọ́rọ̀ tí ẹ náà ti ṣẹ wá. Ká gbọ́ra wa yékéyéké. Ó máa ń di ku, ó máa ń dínkù ìbínú nígbà mi. Kò n ṣe ẹsẹ̀kẹsẹ̀ náà ni màá darí jí o láwọn ìgbà. Ti n bá ṣe tán ni mo máa daríji ẹni náà tó de ti tán nínú mi. Mo fẹ́ràn ìfọkọ̀nbalẹ̀. Mi ò ní ìfẹ́ sí kí èèyàn máa fiyàn sínú àbí kí èèyàn máa di èèyàn mu, mi ò fẹ́ rárá. Ó máa ń fàrèwésí ọkàn. Ó máa ń dà mí láàmú gan. Kò da. A ti ṣe ǹkan ó máa fẹ́ le díẹ̀ fún mi. Àmọ́ ìdáríjì ò máa ń jẹ́ kí ǹkan rọrùn fún mi. Màá lè tẹ̀síwájú ní ìrìnàjò mi láìsí ǹkan kan tó di mi lọ́wọ́. Mo máa ń darí jí torí ké mi náà, kí n bá lè rí àánú gba ni. Kọ̀kan tí èmi náà bá lè báàlé ni. Mo darí jí èèyàn ìyẹn o ni pé mo gbàgbé o. Ìyẹn ò tún ní pé mo fàyègbà ìwà tí ó da. Kò da. Tí èèyàn bá bí mi inú, màá ní kó fún mi láyè díẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ bẹ̀ mí. Kó fún mi láyè díẹ̀. Tó bá dìgbà tí inú mi bá rùn, èmi fúnra mi mo máa pè é pe lágbàjá, mi ò bínú mọ́. Àwọn ǹkan báyìí ó ti jẹ́ kí n kọ́gbọn. Mi i tètè darí jí èèyàn bẹ́ẹ̀. Torí pé kí ni ẹlo mi á rò pé ẹni tó jẹ́ pé ta bá ti ṣẹ ó máa darí jí èèyàn. Wọn máa ń fiyàn rinmu ni. Ẹ̀mí náà a ro lọ gbogbo ǹkan tó ti ṣẹlẹ̀. Àwọn èèyàn tó bá jẹ́ pé mo gbọ́kànlé gangan n mo máa ń fẹjọ́sùn àwọn mo máa ń bá sọ̀rọ̀. Tí inú bá bí mi, tí mo bá rí ẹ̀yàn bá sọ̀rọ̀, ọkan mi a báàlé. Inú mi gan á rọ̀. Mo máa gbàdúrà. Mo máa bá ara mi sọ̀rọ̀ ń gbà mí. Ìyẹn máa ń tú mi nínú. Ọ̀rọ̀ kékeré jẹ́ ǹkan tí mo máa ń tètè gbàgbé tí màá tún daríjí. Àmọ́ ọ̀rọ̀ ńlá ló máa ń fẹ́ jẹ́ pé ó máa ń dínira fún mi. Papàjùlọ tó bá jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí, pé ohun ló ṣẹ́ mi. Ẹmí fẹ́ràn alááfíà o ju kí n máa fi ìyàn sínú lọ. Mi i fẹ́ràn kí n máa gbé ìbínú káàkiri. Eeyàn n dágbà sí ni. Ó máa n da kí èèyàn máa yógun jà. Ẹ̀mí náà ń rántí àwọn ìgbà tí èmi náà nílò ìrànlọ́wọ́, tí mo nílò ìdáríjì. Ìyẹn ló máa ń jẹ́ kí n rántí pé mo darí jí èèyàn àmọ́ ógbọ́n ṣi kú lórí mi. Ti n bá ti darí jí èèyàn bẹ́ẹ̀ yẹn, ọkàn mi máa ń báàlé. Ẹ̀mí ò wa f, pé mò f, ṣe ìdáríjì fún èèyàn, màá wa máa fi pa lára rárá o. Torí tò-- torí tẹ́mi, kọ̀kan mi bá lè báàlé, mo fi máa n darí jíyan.

Ṣé o máa ń gba àwọn ìméèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, àmọ́yé àwọn ìméèlì àìwúlò tí mo máa ń gba. Ìmí à kan dé lójijì ni. Ìmí à ni àwọn fẹ́ bá mi, àwọn fẹ́ bá mi ṣiṣẹ́ kan ni. Ìmí à ni mò ń ṣe àwọn nǹkan pẹ̀lú wọn tàbí orúkọ mi wà lọ́dọ̀ wọn kí bá wọn wọ̀nkan kan tàbí kí bá wọn ṣe bí nǹkan bí nǹkan. Ìmíì máa fi wá ṣépòlówó ni. Ipolówó tí èmi ò sanwó fún. Ìmíì dẹ ré, ẹ́ ti máa rí gedegbé pé ìmélì àìwúlò ni. Ìméèlì nǹkan, àwọn ìmélì bẹ́yẹn èmi ò kí ń ṣi o, igbà tí mi ti mọ ibi tó ti wá. Èmi ò tẹ̀ kí ń sá mi ò kí ń wo orúkọ nígbà mi torí pé mi ò ní ṣi. Ìgbà mí dẹ ré tí n bá ti wo orúkọ ẹni tó fi ránṣẹ́, tí n bá ti rí pé orúkọ tí mi ò mọ̀ ni, màá gbọn yọ ni. Kódà kó jẹ́ ẹni tí mo mọ̀, mo máa kọkọ pè náà. Lágbaja, ṣé ìwọ lo rán nǹkan báí báí báí sí mi? Tí ó bá lohun ni kó tó di pé mo ṣi. Nǹkan tí ó báa ń ṣe tèmi mi ò kí ń dọwọ́ bọ̀. Àwọn ìmélì tó jẹ pé mi ò mọ̀, èmi ò ń padà ṣi. Ìgbà mí máa pàtìì ni. Àwọn nǹkan tó bá jẹ pe o so mọ́ ìmélì náà to jẹ́ pé in ṣẹ̀ṣẹ̀ gbé sórí kọ̀ǹpútà mi, èmi ò kí ń fọwọ́ kàn. Àwọn ìmélì àìwúlò náà, in ti ri pé ara àwọn nǹkan tí ń sọnù léleyi tàbí tí ń yọ kúrò. Àwọn òní ẹrọ kan tí o wà lórí kọ̀ǹpútà mi, wọ́n máa ń jẹ́ kí lè dá àwọn ìmélì tí ò dá mọ̀. Pàápàá jù lọ, ìmélì tí mi o mọ ibi tó ti wá tàbí tí mi ò lò mọ̀, àwọn nǹkan kan bẹyẹn. Àwọn ìmélì tó jẹ́ pé mi ò nílò ẹ̀ mọ́, mo máa gbọn yọ tàbí kí n fi sí ibò mi tí mi ò ti ní lọ síbẹ̀. Tí bá rí pé ẹni tó jẹ́ ẹni mímọ́ tí mò dẹ tí béèrè tó ti lóun lòhun ṣe, tọ̀dọ tí ẹ nikan ni mo lè ṣi tàbí kí ń fi sí ibi tí màá ti máa rí. Àwọn ìmélì to jẹ́ pé mi mọ ibi tó ti ń bọ̀, èmi ò ń dá wọn lóun torí pé kí ni tí bá dá wọn lóun, wọ́n máa gba bẹ̀yọ sí mi. Àwọn ìmélì tó jẹ́ pé kò yẹ kó wọ orí fóònù mi, òní ẹ̀yàn kan tó máa jẹ́ kí mọ̀ pé eléyìí ò si kò yẹ kó sí lórí fóònù mi tàbí kọ̀ǹpútà mi. Ó máa dínkù àwọn àtẹ̀jíṣẹ́ tí yóò wúlò fún mi ni. Ṣé ráwọn àwọn àtẹ̀jíṣẹ́ tó ń wọlé tí mi ò mọ̀ bí tó ti ń bọ̀ tàbí àwọn ìmélì mi tó ń wọlé tí mi mọ̀ bí tó ti ń bọ̀, ojoojúmọ́ ni mo máa ń gbọ̀n gbogbo ẹ yọ. Èmi ò ń kó wọn jọ. Ìn tó yatọ̀, ìn tó ṣe pàtàkì, mo máa kó ṣótọ̀. Ìn to ku diẹ ká tọ̀, màá kó sọtọ. In tí mi ò ti ẹ̀ nílò rárá, màá sọ̀nù ni. Mo máa ń ka àwọn nǹkan mi kí bá lè dá mọ ni. Tí bá ti rí pé ìmélì àìwúlò kan, ìmélì kan ó ti ń wọlé bí ẹ̀ẹ̀mẹ́ta bí ẹ̀ẹ̀mẹ́rin tí mi n sì mọ́ ẹn tó ní, tí ẹnikẹ́ni ò pè mí tó lóhun tó ní dá òhun lòun ṣe, ìn fẹ́jọ́ rẹ̀ sun àwọn tó wà ní ìdí gbogbo nǹkan báyẹn. Ṣé rí kí nǹkan mi kó máa sọnù tàbí kó má sì léwu, ó jẹ́ mí ló kú gan. Kódà tí n bá fẹ́ ṣí ìmélì mi, nǹkan tí mo máa n fi ń ṣe, ẹ̀rù máa ń bà mí tí bá fún. Kọdà gan, mi ò kí ń lo nǹkan tí màá fi ṣi, mi i kí ń lo lẹẹkan. Oríṣiríṣi mo máa ń lo. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mo máa ń yípadà. Àwọn, àwọn, àwọn nǹkan orí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ó nílò ìmélì mi, èmi ò sábà ṣe. Iyẹn, ó máa ń dá, mo máa fi dáàbò bò ara mi ni. Bí mo ṣe sọ tẹ́lẹ̀ náà, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tàbí gbogbo ìgbà mo máa ń, mo máa ń yí nǹkan tí mo máa fi ṣe ìmélì gbogbo ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mo máa ń yípadà. Tí bá ti wo àwọn àpò ìmélì mi, tí bá ti, tí bá ti rí gbogbo ẹ, tí bá ti rí pé mi ò nílò rẹ̀ gbogbo ẹ ni ń gbọ̀n yọ. Tí bá ràmọ̀ ìmélì àìwúlò yìí, ẹ̀rù o kì í bà mí o. Mo sì mọ̀ pé ín gbọn gbogbo ẹ yọ ni. Pàápàá jù lọ, èyí tó bá jẹ pé o ti wá lẹ́ẹ̀mẹrin bí ẹ̀ẹ̀mẹ́ta tí ò ṣe pé èmi àti wọn dàǹkankan pọ̀, mo máa gbọ̀n gbogbo ẹ yọ ni. Torí tí èèyàn ò bá gbọ̀n gbogbo ẹ yọ, ọ̀nà tán fi máa máa wọlé sí yàn na máa máa wá. Gbogbo igba na máa máa, ló máa máa tẹ̀jíṣẹ́ sí yàn.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Èmi fẹ́ràn kí yàrá mi kó tutù níwọ̀nba, kó má tutù jù, kó má dẹ́ gbóná jù, kó, kó, kó ṣe wọ́rọ́wọ́, kó ṣe sùn, kò ní sí oru, kò ní sí òtútù. Èmi ò fẹ́ràn kí oru pọ̀jù nú yàrá o, mi ò ní lè sùn. Mi sì fẹ́ràn kí gbogbo ẹ kú máa tutù, mi ò ní lè sùn, torí ẹeyan ò mọ̀ gbọ̀n lórí ibù sùn ni. Èmi fẹ́ràn ká tẹ́gùn máa wọnú ìyàrá mi dáadáa. Tá tẹ́gùn bá ń ráyè wọlé, màá lè máa rọrùn gidi sùn. Tá tẹ́gùn bá ń ráyè wọlé, ó ṣe pàtàkì gan sí mi. Òhun ni mo fẹ́ fẹ́ràn ju ká tẹ́gùn máa wọlé, ju ká tẹ́gùn máa wọlé lọ, kó oorun máa wọlé tàbí kí gbogbo nǹkan tutù. Ní ìgbà mí, fáànì nìkan ni mo fẹ́ràn di láti máa lò yẹn tá tẹ́gùn ò bá wọlé. Bí AC ún, ún o fẹ́. Bóyá tó bá ti gbóná jù, òhun ni mo lè lò. Kí nǹkan rọ̀, kó jẹ́ pé ìgbóná jẹ́jẹ́, ó rọ́wọ́rọ́wọ́, òhun mo fẹ́. Tí gbogbo nǹkan bá tutù níwọ̀nba, tó gbóná níwọ̀nba, tó wà lárín, màá lè rọrùn sùn dáadáa. Tó ooru bá ti pọ̀ jù, ara a máa jámijẹ ni. Màá máa yi ṣọtùn, màá máa yi ṣósì. Tí òtútù bá ti pọ̀jù òun náà, a máa, nkò mi ní lè sùn. N ò mọ̀ gbọ̀n lórí ìbù sùn ni. Èmi fẹ́ràn kí kó tìẹ̀ máa tutù díẹ̀ níwọ̀nba tó bá di ọwọ́ alẹ́. Kó fẹ́ gbóná tìẹ̀ níwọ̀nba náà tó bá di ọwọ́ àárọ̀. Mi ò fẹ́ kí n máa làágùn, kí n wà láláfià òhun jẹ mí lógun, kí inú mi dùn, kókan mi balẹ̀ ni. Orí ìbùsùn tí mo bá máa sùn náà, kó má jẹ́ tó jẹ́ pé tó, tí gbogbo ẹ bá ń gbóná, kó máa máa yún mi lára bí i pé nǹkan kan ń rìn mọ́ mi lára ni. Ta bí ti ó bá ń tutù, ó ma da bí i pé wọ́n fi nǹkan gún mi lára. Aṣọ tí mo máa fi sùn, màá rí pé ó fẹ́lẹ́ lọ́wọ́. Tó bá di pé yàrá mi gbóná jù, aṣọ yẹn ó gbọdọ̀ fẹ́lẹ́ dáadáa lọ́wọ́, torí tó un náà bá tún kì, a tú, a tú dùn òun kún oorun, a dùn, a dùn ooru kún oòru ni. A dá òoru kún ooru ni. Èmi fẹ́ràn kí gbogbo ẹ tutù níwọ̀nba. Tí gbogbo ẹ bá sì tutù náà, aṣọ tí ń fi ìbora, ó gbọdọ̀ kí díẹ̀ lọ́wọ́. Ìyẹn a lè jẹ́ kí n rọrùn sùn. Tí yàrá mi bá jẹ́ pé ó tutù tó balẹ̀ tí ò sí nǹkan, ara a tu ẹ̀mí náà nu yàrá mi. Mi ò fẹ́ kí gbogbo ẹ lé háí háí, kí wọ́n má sá ki, tàbí kí n má tì ẹ fojú ba orun. Tí yàrá mi bá tutù níwọ̀nba tó gbóná níwọ̀nba, ọkàn mi á balẹ̀. Kọ́ dà gbogbo nǹkan tí màá, tí màá ṣe ní alẹ́, tàbí ọ̀sán tàbí àárọ̀, ìrọ̀rùn ni màá fi ṣe. Tó bá wa jẹ́ pé àsìkò ti yàrá mi tutù níwọ̀nba ni, ìyẹn gangan ni ìgbàyẹn gangan mo máa rí ìṣẹ́ ṣe. Ǹkan ò ní ní mí lára, kò ní rọrùn, kò ní, kò ní le fún mi. Tó bá di bóyá bí ọwọ́ àárọ̀ yẹn tí òorun bá rán wọnú yàrá mi, ìyẹn sì dára. Tá tẹ́gùn dẹ̀ n fẹ́, màá ṣí gbogbo kìíní nú ilé, gbogbo window ínú ilé. Gbogbo ẹ ni mo máa ṣe ká tẹ́gùn bá lè wọlé. Tí ó bá di bí i ọwọ́ òsán, tá tẹ́gùn dẹ̀ fẹ́ màá fẹ́ ẹ sí. Tá bá ṣi ti di bí i ọwọ́ alẹ́, atẹ́gùn máa n fẹ́ gan ní alẹ́. Mi ò ní lò fáànì. Ìgbà mí tí ó bá fẹ́ ni mo máa tan fáànì lè. Kí wa oorun sùn, kí gbogbo ẹ dákẹ́ ẹ lọ, kó má sì ariwo. Kí yàrá tutù níwọ̀nba, kó má gbóná jù. Ah! Ìgbayen lọ́kàn mi ṣẹ̀ṣẹ̀ máa wá balẹ̀. Ara mi máa wá tutù. Tàbí kí atẹ́gùn àlàáfíà máa fẹ́ bó lá títà. Mi tì e fẹ́ràn kí yàrá ká yè wà dáadáa, torí ìgbàyẹn ni atẹ́gùn á lè rí bí i fẹ́ ká kiri. Tó bá yẹ pé kí gbogbo nǹkan ni mo kó sí yàrá ni, oru tó máa máa mú mi, kò ní rọrùn.

Ṣé o máa ń pa ohun òṣó sára? Rárá o, èmi ò n ṣe gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Mi ò ní ǹkan bí òògùn tí mo máa ń pa sára. Èmi ò ní ìgagbo ké èèyàn máa lo òògùn. Ó dá mi lára pé kí máa gbé ìgbésí ayé mi nírọ̀rùn ju kí ń máa fi gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn kùn lọ. Mo máa ń tẹra mọ́ṣẹ́, mo sì máa ń gbàdúrà. Gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn ni mo gbọ́kàn lé. Mo ní ìgbàgbọ́ pé tèèyàn bá fi òògùn ṣe ǹkan tèèyàn ń tẹra mọ́ṣẹ́, eeyan á rí èrè tàbí esì tó dáa. Èmi ò fẹ́ràn kí ń máa ti ra mi bọ gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ràn ìfọ̀kanbalẹ̀, ìdùnnú. Árá mi ò kí ń balẹ̀ toje pe ti n bá ń gbọ́ gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Kò ṣe pé mi ò mọ̀ pé òògùn wà o, mo mọ̀ o. Àmọ́ mo nigbagbọ nínú ipa ati agbára temi náà. Mo dẹ̀ mọ̀ pe olọ́run máa bá mi ṣe. Mo ní ìgbàgbọ́ pé tèèyàn bá ń kọ ǹkan, tó dẹ̀ ń gbòòrò sí i, gbogbo ǹkan ló máa dáa. Ǹkan tí kò bá yé mi tó kù díẹ̀ káàtò, mo máa ń yẹra fún. Ọ̀nà tó jẹ́ pé wọ́n ti fi kọ́ mi láti kékeré, ìyẹn dẹ̀ ni ọ̀nà ànobí. Ṣálá laálì wáṣa. Ìyẹn ni mo máa ń tẹ̀lé. Mo gbọ́kàn lé ìwà dáadáa àti pé èèyàn tẹ pamọ́ṣẹ́. Mo mọ̀ pé àti là o wá pẹ̀lú sùúrù tó pọ̀. Mi ò fẹ́ kàn pé màmá ṣe ǹkan níkọ̀kọ̀ ní àsìkò tí ó bá dáa ki ọmọluàbí wáǹtà. Mo nífẹ̀ẹ́ sí pé kí èèyàn mọ́. Mo nífẹ̀ẹ́ sí pé kí èèyàn ní ìwà tó dáa. Èmi ò gbé ọ̀kan lé àwọn ǹkan òṣó rárá. Mo ní ìgbàgbọ pé tí èèyàn bá ń ṣiṣẹ́, ó dára ju ariwo tàbí kí èèyàn máa pariwo lọ. Èmi ń kọjú mọ́ ìgbéga tèmi. Mo dẹ̀ ní gbàgbọ́ nínú iṣẹ́ ọwọ́ mi. Mo fẹ́ràn kí ń fi òótọ́ ṣe ǹkan. Èmi ò rí pé ọ̀rẹ́ ń tì mí àbí ǹkan kan ko dà. Mi ò wáago alágó ṣiṣẹ́. Èmi ò rí ǹkan dédé sìwà wu tàbí kí ń kíkọ. Mo kórìíra pé kí èèyàn máa fi ǹkan tí èmi ò fẹ́ kó máa fi lọ mi. Mo ní ìtẹríba fún àwọn ìyókù pẹ̀lú ǹkan tó ní ìgbàgbọ́ nínú rẹ̀. Àmọ́ èmi fún ara mi mo ní mi ò ṣe irú ǹkan bẹ́ẹ̀ yẹn. Mo ní ìgbàgbọ́ nínú ǹkan tó dáa. Èmi ò sọ pé ǹkan tó ń ṣe ò dáa o. Ǹkan tó lúkàlùkú bamọ̀ tó dẹ̀ ń ṣiṣẹ́ fún kó máa ṣe. Àmọ́ èmi o fiṣe èmi kúrò lọwọ pé èèyàn ń fi ǹkan ṣe ìjàmbá. Bẹ́ẹ̀ ni ìlera mi, bínú mi ṣe máa dùn, pé kan mi sì máa balẹ̀ tó jẹ́ pé tí má ti mo bá dé ibi ọlá tí mo fẹ́ dé, mi ní sí lori arẹ tàbí ìyọnu. Èmi ò kan ojú jayé. Àdúrà àti ìgbàgbọ́ ni mo gbẹ́kẹ̀lé. Mo sì ní ìgbàgbọ́ lórí pé ọkàn èèyàn mọ́ láti ṣe ǹkan. Gbogbo ǹkan tí mo gbójú lé nìsìn ni pé kí ń gbé ilé ayé rọrùn. Mo ń mú ìfọ̀kọ̀balẹ̀ lórí agbára. Èmi ò tọ́jú ǹkan kankan oníkọ̀kọ̀. Mo máa ń fẹ́ràn kí gbogbo àyíká mi kó mọ́ kó tẹ̀ jẹ̀ ǹkan tó jẹ́ pé ó rọrùn fún èèyàn. Èmi ò ń ṣògùn, mi ò ń ṣoṣọlẹ̀, mi kì í pa àwọn ǹkan òṣo, mi kì í pa sára. Bọ́nà mi se máa dà. Gbogbo ǹkan ṣe máa dà fún mi ni mo wá. Sùúrù ó lọ́jọ́ lórí lóòótọ́ àmọ́ bó pẹ́ bó yá èèyàn sì máa dé ibẹ̀. Èmi ní ìgbàgbọ́ pé tí èèyàn bá ní sùúrù, tí èèyàn ṣe ǹkan tó ń fi àdúrà tì, tó dẹ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ló máa fi gbé ilé ayé.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Rárá o, èmi ò kí ń bá wọn ṣe eré ìdánì o. Àh! Ẹrú bá mi tó bá jẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ yẹn, mo máa ń ṣọ́ra ṣe pẹ̀lú nǹkan tó bá jẹ́ pé bóyá ó máa bọ́ sí àbí kò ní bọ́ sí. Èmi ò fẹ́ràn kí a máa gbówo mi lórí nǹkan tí yóò bá ní ìwúlò fún mi, tàbí mi ò tẹ̀lé nígbàgbọ́ nínú ẹ̀. Èmi nígbàgbọ́ nínú pé ó máa da, ju kí máa wo bóyá kò lè dá lọ. Gbogbo eré ìdánì ẹ́, ó jẹ́ ǹkan ṣẹ́ pé apá èèyàn gan ò lè ka. Ìgbà mí a wá, ìgbà mí kò ní wá. Ẹ̀ mi dẹ̀ rẹ́ lomi fẹ́ràn kò jẹ́ pé tí bá máa ná owó, èmi ni mo ná. Tí bá máa gba owó, èmi ni mo gba. Kò ń ṣe pé àti gba owó mi tàbí àti ná, nǹkan kan a máa dí mi lọ́wọ́. Èmi ò fẹ́ràn kí, kí eré ìdánì kó máa gbé ìrẹsì ọkọ fún mi. Èmi ò fẹ́ rárá. Mo nígbàgbọ́ nínú kí eyan ṣiṣẹ́ kárakára. Ìyẹn tún jẹ́ ǹkan tó jẹ́ pé èèyàn lè gbọ́ kàn le ju gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Mo ti rí pé eré ìdánì yìí, ó ti bá yé àwọn èèyàn jẹ lọ rẹpẹtẹ. Ẹ̀lò mí, owó tó yẹ kó fi ṣe ǹkan gidi, tó bá kó lé báyìí, gbogbo bẹ́ẹ̀ ló máa padà nù. Ẹ̀lò mí dẹ̀ ẹ́ rí, a máa lo wé ẹ̀bùn, owó àbùwọ́, a máa fi ṣe ǹkan báyìí, ó máa padà nù ẹ. A wá di ǹkan tó jẹ́ pé ẹbí á dàrú. Ìbáṣepọ̀ wọn ò ní fẹ́ dùn mọ́ran mọ́. Torí owó ló bojú ọ̀rẹ́ jẹ o. Èmi fẹ́ràn kí gbogbo nǹkan mi kó léto. Èmi ò ná owó nínà kú ná. Gbogbo nǹkan tó jẹ́ pé ó máa di pé ó máa di ǹkan tí mo ní lè gbọ́ kàn kọ̀ lórí rẹ̀, tó jẹ́ pé ojoojúmọ́ ni màá fẹ́ máa ṣe, èmi ò fẹ́. Mo máa fẹ́ mọ ibi tí owó mi bá ń lọ àti ibi tó ti ń bọ̀. Mo fẹ́ràn kí ó jẹ́ pé èèyàn mọ bí ṣe ń tọ́jú owó. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Èmi ò gbọ́ kàn lè bóyá ó máa ṣe àbí kò ní ṣe o. Ọmọ mi ò gbọ́ kàn lè pé ó máa padà dáa. Mo ní ìbáwo pé atẹ́là ló nílò ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Mo fẹ́ràn pé ọ̀nà atilà díẹ̀díẹ̀díẹ̀ ni, kò ṣe kánjúkánjú. Owó tó bá ń wọlé, mo máa ń farabalẹ̀ tọ́jú ẹ ni. Mo máa ń farabalẹ̀ fi tó síni. Èmi ò fẹ́ràn pé sọ ẹran wọ ilé, gba ilé, èmi ò lè ṣe, torí èmi ò láyà ǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi ò lówó tí mo máa mọ́ kó dà nù. Ìgbà mí èèyàn ṣe á bọ́ sí lọ́wọ́. Ìgbà mí dẹ̀ ẹ́ rí èèyàn ṣe kò ní bọ́ sí lọ́wọ́. Ẹ tó bá dẹ̀ ṣe tó bọ́ sí lọ́wọ́, kí ni à ń fẹ́ gùn láti kó sí i? Tí ẹ̀ bá wá parí, a máa di pé, "àh! Àì bá mọ̀." Èmi ò fẹ́ gùn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mi ò wa lè máa géka jẹ. Àmọ́ èmi ò tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí i rárára tó. Ǹkan tó jẹ́ pé màá kó wọlé lórí tọkọ mi máa bá a le, òun mo fẹ́. Kódà mo fẹ́ fẹ́ràn kí n máa kó owó jọju, kí n máa gbówo mi sórí ǹkan tí ó yẹ lọ. Mo máa ń farabalẹ̀ ná owó ni. Àwọn nǹkan tó jẹ́ pé tí bá ná owó ná kò ni pá mi lára, òun mo máa ń ṣe. Èmi ò dá ẹnikẹ́ni lẹ́bi o. Olúkalúkún, ǹkan tó bá ṣiṣẹ́ fún un ló ń lò. Àmọ́ èmi ò lè bá wọn ṣe. Èmi ò ń ṣe eré ìdánì rárára tó, rárára. Èmi ò kí ń bá wọn ṣe akójọ ẹ. Kódà mi ń kó owó fún èèyàn kò lọ ṣe. Gbogbo nǹkan tí mo máa fi ìyẹ́ ni mo máa ń ṣe. Èmi ò gbé ọkàn lé bóyá. Mo sì mọ̀ pé bóyá kò jìnnà. Bóyá àbọ̀ pé gbogbo ẹ máa dáa ni. Mo ní ìwà pé ìwà gidi ó ní ọ̀pọ̀lọpọ̀ ìwúlò. Mo fẹ́ràn kí ó jẹ́ pé èèyàn ronú. Ó ronú dé ibi ọjọ́ iwájú kí èèyàn máa wo ìsìn lọ. Mo fẹ́ràn pé olúkalúkú ní owó ti ẹ̀ lọ́wọ́. Ó fi ń ṣe ǹkan. Wọn á ṣe gbẹ́ àsìkò tó máa nílò owó gọ̀gọ̀n, tó sì ti kó owó lórí oríṣiríṣi eré ìdánì. Wọn a máa wówo kiri. Èmi ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi ò tẹ́lẹ̀ bá wọn ṣe. Èmi ní ìbáwo pé owó tí èèyàn bá máa pa owó, ó gbọdọ̀ wá láti ọ̀nà tó dáa ni. Kò ń ṣe mádúmádú. Èmi ò fẹ́ nǹkan tí ẹ́ kò máa pa mí lára.

Ṣe o mọ bi a ti n ṣe iranwo akọkọ? Bẹẹni, mo mọ diẹ nu bi a ṣe n ṣe iranwo akọkọ. Mo kọ latara gbiyan-gbiyanju nkan ati awọn eko ti eyan lo kọ ni. Se ri, iranwo akọkọ jẹ nkan to je pe o ni ṣe gan ni igba ti nkan ba ṣẹlẹ. O se pataki gan, papa julọ ngba ti ko si dokita to yẹ ko da yan lohun. Ti nkankan ba ṣẹlẹ ti o da, ti laasigbo ba ṣẹlẹ, boya mọto gba yan ni abi eeyan n dakun, ma kọkọ wo naa boya ibi naa jẹ ibi kan to jẹ pe mo le lọ, ti n ba ti wo ẹni to ṣese. Ma wo kiakia, ma wo bi ẹni naa boya o ṣi n mi abi ko mi, boya o le ri mi abi ko ri mi. Ma kọkọ wo bo ṣe n mi naa. Ma wa pe àwọn dokita tabi ki n pe, abi ki n ni ki dokita gbe ọkọ ti yoo wa gbe wo lọ si ile-iwosan. Mo mọ àwọn to yẹ ki n pe, gbogbo wọn ni mo ma pe de ile. Emi o le fi, ti ba ri pe ẹni naa n da ẹjẹ gan, mo mọ bi mo ṣe le da duro. Ma lo aṣọ to mọ, ma fi we. Mo mọ bo ṣe n nu egbo loju to jẹ pe kokoro ni o wọ bẹ. Mi ki n fọwọ to ba dọti, fi, fọwọ kan, ma lo fọwọ mi dada ki o to di pe mo tọju ẹnikẹni. Boya ina joyan niyan abi ọrọ ta si eeyàn lára, abi àwọn nkan pẹpẹpẹpẹ bẹyẹn to je pe ko i ti le, mo le tọju nkan bẹyẹn. Ma nu gbogbo ibi ti nkan gbona ta si. Mi ki n fi ipara to jẹ pe o ma jẹ ki bẹ ṣu jọ, mi ki n fi si. Tabi eyi to tun ma ta si, mi ki n fi si se wa ri boya eso gunyan tabi obẹ yayan lọwọ, gbogbo nkan bẹyẹn mo le ṣe. Mo le tọju gbogbo nkan bẹyẹn. Boya apa eeyan yẹ, mo si le dọgbọn si iyen naa. Eni to ba jẹ pe o ti ṣese, emi o fẹran ki n ma fọwọ bu káàkiri o. Eni to jẹ pe nkan ti han lọ́nà ofún, ko le mimọ, ọna ati pe eyan n fun iranlọwọ gan, o ri, o le ra. Mo le tọju ẹ. Ma tẹ laya, ko ba le mi bọ́ta. Ti ba ti ri pe o ti n mi bẹyẹn, ma pe ile-iwosan ki o wa gbe lọ sọdọ wọn. Gbogbo ilana ti iranwo akọkọ fi ile naa ni mo ma n tẹle. To ba ṣe ẹ ṣe ni, mo le da aṣọ bọ ẹni naa lara, kaara ẹ ma, ko ma looworo diẹ. Ti nkankan ba ṣe eyan, ma farabalẹ wo. Eni to je pe ko le ri mi tabi ara ẹ o ya, emi o le fun lọunje abomí mú o. Torí ìgbà míran ounje a ma gbodì láàára èèyàn. Enito ba jẹ pe o ti daku, mo mọ bi mo ṣe le tọju ẹ. Ma di ẹsẹ eni naa ma gbe soke lọ́nà tó tó. Ma duro ti eni naa ti ti àwọn ilé-iwosan ti mo pè ti tan ma fi dé. Ẹrú o kín bá mi ti nkan pajawiri bẹyẹn ma ṣẹlẹ. Àmọ, nkankan ti mo ba lè ṣe, mi ki n dédi ẹ. Ibi ti mo ba le dè o ye mi dada. Pe mo n gun'yan labẹrẹ, mo n di mu tabi mo n ṣi ikun ẹ lati tọju ẹ, ẹmi o le ṣe gbogbo nkan bẹyẹn. Tori pe kinni? Mi o kose de gbogbo ibeyen. Ma kọ ṣe iranlọwọ ni titi ti àwọn dokita yóò fi dé. Gbogbo àwọn nkan to ṣi fi ṣe iranwo àkọ́kọ́, gbogbo ẹ náà ni mo ní ti mo ra. Mo mọ gbogbo nkan to yẹ kó wà nínú ẹ. Ojojumo ni mo dẹ̀ ń kọ́ gbọ̀n si. Màá lọ sí ibi tí wọn ti n kọ́ wa, màá kẹ́kọ̀ọ́ tó dáa. Ẹ̀mí ní gbagbo pé ìranwọ àkọ́kọ́, ó yára gba'yàn lẹ̀ lọ́wọ́ kú ju kí wọ́n sẹ́ṣe má gbé èèyàn lọ sí ilé ìwòsàn lọ. Ẹ̀mí sì máa n sọ̀ fún àwọn yòókù náà kàn mọ̀ nkan abi méjì náà paẹ́. Ó máa dára gan. Fawon nikan ko o, ati awon to wa layiika won, gbogbo won lo maa wulo fun.

Ṣe o fẹ́ràn ìrìn òkè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn òkè. Atẹ́gùn àlàáfíà máa ń fẹ́ sí yan. Ìyẹn a tún lè rí àyíká láti òkè. Mo fẹ́ràn gbogbo wàhálà tó wá pẹ̀lú ẹ̀. Kò ṣe bí ikú o, tàbí bí kí èèyàn ṣiṣe rárá o. Boya kí èèyàn máa ronú, ibí ti èèyàn máa kọ́kọ́ gùn. Ohun nǹkan bẹ́ẹ̀ yẹn, mo fẹ́ràn rẹ̀. Wọ́n dàbí nǹkan tuntun lójú mi. Ti bá rìn lòkè, ó tún máa ń jẹ́ kí ara mi ṣe ṣamṣam, àgbára a tún ṣe dáadáa. Ṣé ó máa ń jẹ́ ká ránà ká rátò. Gbogbo ẹsẹ̀ mi tó bá jẹ́ pé eyi tó ń dùn mi ati eyi tí ó dùn mi. Ti gbogbo ẹti lelẹ̀ gbogbo ẹ ló máa dẹ́ pátápátá. Èmi fẹ́ràn kí ń máa gbà atẹ́gùn àlàáfíà níta. Mo máa wo gbogbo àyíká mi bó ṣe rẹwà sí. Gbogbo nǹkan mìré mìré ti Ọlọ́run ti dá, tó jẹ́ pé ti bá wà nilẹ́ mi ò lè rí. Ṣé ri áyika yen máa ń jẹ́ kí ọkàn mi bá lè, gbogbo àrà mi a tutù. Mo fẹ́ràn pé kí èèyàn máa gùúru, kí èèyàn máa ṣe nǹkan tuntun. Ṣẹ̀de rí kí èèyàn máa rìn òkè yẹn, ó máa ń jẹ́ kí ọkàn mi fúyẹ́. Gbogbo nǹkan tí mo ti kó sọ́kàn tó ń dà mí láàmú, gbogbo e ló máa fúyẹ́ pátápátá. Èmi tun máa ń fẹ́ràn bí gbogbo ẹ ṣe má dákẹ́ lọ, wàhálà á wá dinkù lọ́rùn mi. Màá ráyè ronú ró ohun kan yòókù. Ìgbà mí ì mo máa lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Taa bá kó ra wá jọ, tá jọ gun òkè. Mo máa ń dára ju kí èèyàn dá lọ̀dọ̀. Àmọ́ tí èèyàn bá tu dá lọ náà ó dá o. Mo máa fẹ́ràn kí n máa dá lọ́ gbà mí. Tobaje pe emi mò dá lọ ni, gbogbo àá tú dá. Inú mi a dùn. Èmi fẹ́ràn kí màá tẹ̀lé ibi tó bá yẹ pe o tuntun. Ó máa jẹ́ kó dàbí ń pé mo ti ní àkòjọ. Tí èèyàn bá wá dóké, tí èèyàn yípo, tí èèyàn rí gbogbo nǹkan. Ah! Ó máa ń dùn mọ̀ mi nínú. Torí àwọn nǹkan yìí, èèyàn o lè rí tí èèyàn bá wà nlẹ́. Ó máa fún mi lókùn àtàgbàrà láti tẹ̀síwájú gbogbo nǹkan. Ti bá wá ti dé òkè, mo lè ya àworàn lórísìírísìí. Màá ma wà àwọn ẹyẹ, àwọn igi àtàwọn ewé. Bí i ilé ayé gan an ṣe ń dùn, a máa dùn mọ̀ mí nínú. Irú nǹkan bá ì dá fún ẹni tó jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ nílé ilé lọ́kùnrin lò fẹ́ tún sílẹ̀. Ti bá rìn ìrìn òkè, àgbàrà mi a máa, a máa, a máa pe, a máa pọ̀ sí i ni. Mo máa ń fi àsìkò sí bí mo ṣe ń rìn, kó bá lè má tètè rẹ́ mi. Ti bá dé rinà, màá máa mú omi. Ìgbà mí ì mo lè gbé nǹkan jijẹ dání. Aṣọ tó jẹ́ pe odẹ máa tẹ́ mi lọ́rùn, mo máa wọ, tí ó ní ní mi lára. Bàtà tó jẹ́ pé òun náà ni mo lè wọ fún nǹkan bẹ́ẹ̀ ni mo máa wọ. Ọ̀nà tó bá tọ́ sílẹ̀ ni mo máa ń tẹ̀lé. Èmi ò kí ń wá sọ pé torí pé mo fẹ́ bẹ̀re nǹkan tuntun, màá wáa lọ para mi. Rárá. Kóde torí pé mo lọ gan an, màá ti wojú ọjọ́. Ti irú ọjọ́ eni dá fún ohun kan tí mo fẹ́ ṣe. Ṣé ojo ò ní rọ̀ ó tẹ́ bí i pé mi nílẹ̀ rí nǹkan kan? Ṣé òrun yẹn ò dẹ́ ni ran jù debí i pé kó tó di pe mo doké, màá ti dúdú? Èmi fẹ́ràn tó jẹ́ pé tí bá rìn òkè láàárọ̀, atẹ́gùn àlàáfíà máa ń fẹ́ gbogbo àsìkò yẹn. Mo fẹ́ràn kí màá rìn lọ́san náà o. Àmọ́ mi ò fẹ́ràn ètò tààrọ̀. Ṣé wà á rí tí ìrọ̀lẹ́ yẹn? Gbogbo nǹkan ló máa dákẹ́ ráírái. Ifọ̀kọ̀bálẹ̀ náà á tẹ̀lé, àmí mi ò fẹ́ràn alé ntemi. Èmi fẹ́ràn tó bá jẹ́ pé èèyàn ń lọ sókè, tí ó dé rí gbogbo nǹkan mìré mìré lórísìírísìí. Àwọn ẹwà abẹ̀. Ìyan a kó máa ronú sẹ́yìn lórí ayé ni. Ìyẹn a ráyè ronú, ìyẹn a ráyè ṣe nǹkan. Gbogbo nǹkan tó jẹ́ pé ó fẹ́ le díẹ̀ lọ́kàn èèyàn, gbogbo ẹ ló máa dẹ. Èmi ìgbà mí ì èmi àtàwọn ẹbí mi lè lọ. Taa má, tá bá ti doké a máa yà àwòrán lórísìírísìí. Tá bá dà de ti ṣe tán, a máa padà sí sálẹ̀. Ìgbà mí lè ti bá lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a lè sùn bé. Bo bá di ọjọ́ kejì làsẹ́, ṣe a máa máa lọlé. Inú mi máa ń dùn. Ayo mi máa ń kún torí pé kí ni? Ó máa ń dùn ṣe. Ọkàn ìyan á dẹ̀ bá lè.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ojojúmọ́ ni mo máa ń lo fóònù mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lò ó. Tí bá ji láàárọ̀, mo máa ń lò ó láàárọ̀. Màá fi wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ mi àtàwọn nǹkan tí mo tẹ̀kọ́ba lè ràn mí létí pé nǹkan tí mo fẹ́ ṣe ní àárọ̀ yìí, gbogbo ẹni mo máa wò lóri fóònù mi. Kódà mo tún lè bọ̀ sórí íńtánẹ́ẹ̀tì, kí nǹkan tó tún ṣẹlẹ̀ mọ́ ojúmọ́ ènì tàbí wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo máa ń ka ìwé ìròyìn náà ń bẹ. Ìgbà mí, tó bá jẹ́ pé pípè náà ni mo máa ṣe, màá ṣe é láàárọ̀. Ìgbà mí, mo lè tẹ àtẹ̀jíṣẹ́ sí ẹbí mi tàbí ọ̀rẹ́ mi. Tó bá de jẹ́ tó níṣẹ́ ni, mo lè tẹ sí àwọn tí a jọ ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Ìgbà míì dé re, màá wo gbogbo àwọn íbéèlì mi, èyí tí mo nílò ló ń bẹ àti tí mi ò ní nílò, gbogbo ẹni màá wò. Ìgbà mí, àwọn òṣìṣẹ́ lè ti tẹ àtẹ̀jíṣẹ́ sí èmi náà, gbogbo ẹ ni mo máa ṣí tí màá wò. Ó ní nǹkan kan tó wà lórí fóònù mi tó jẹ́ pé tí èèyàn bá tẹ àtẹ̀jíṣẹ́, ibẹ̀ ló máa wọlé sí. Ibẹ̀ ni màá ṣí tí màá lọ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó ti wọlé. Èmi máa mọ mọ́ náà àsìkò gan lórí fóònù fún ìdárayá. Oríṣiríṣi eré ni mo máa ń wò. Màá gbọ́ orin oríṣiríṣi. Mo ti máa ń fi fóònù mi ṣe ago. Mo máa ń wo iye nǹkan tó jọba sọ lórí fóònù mi. Ìgbà mí tó bá jẹ́ pé mo fẹ́ tẹ owó sí èèyàn, orí fóònù náà ni màá ti lò ó. Tó bá jẹ́ pé mò ń lọ ibi kankan ni, orí fóònù náà ló máa sọ fún mi pé bíbà ní màá yà, bíbà ní mo ní yà. Mo máa ń fi fóònù ọ̀wọ́n náà, mo máa ń fi ya wọn tàbí kí n ṣé kí n fi ya ìyè tí wọ́n pè ní fídíò nígbà mí. Ìgbà mí mo lè fi ya ìwé. Ìgbà mí mo lè fi kọ ìwé sílẹ̀ tàbí kí n kọ oríṣiríṣi ọgbọ́n sílẹ̀. Mo máa ń wò orí íńtánẹ́ẹ̀tì tí bá jẹ́ pé mi ò ní gbé, mi ò níṣẹ́ ọ̀kan mọ́. Àwọn àtẹ̀jíṣẹ́ tó jẹ́ pé óti tó jẹ́ mẹ́ta tí mo dá lu, gbogbo ẹni màá dá wọn nù, ìyẹn tó jẹ́ pé mi ò níṣẹ́ ló wọ̀ ni o. Èmi ò ń sábà ṣe nǹkan púpọ̀ kó tó di pé mo sùn. Tí bá ti rí pé mo ti tẹ lo, boyà fún wákàtí mẹ́ta gbáko, màá gbé lè lẹ́yìn wákàtí kan mo tún lè gbé. Ìgbà mìíràn mo lè má gbé. Gbógbo nǹkan eré ìdárayá mo ti dìkù ẹ̀ lórí fóònù mi. Ǹkan tí asikò bá sọ, bóyá òjòòjòní òun, àbọ̀jọ́òrùn, gbogbo ẹni ló máa hàn. Ìgbà mí àwọn nǹkan tó máa ń kọ́ èyàn lọ́gbọ́n mi máa wò lóri fóònù mi. Ìgbà mí dé re, mo lè wá nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì orí fóònù mi náà. Ká máa bá ara wa sọ̀rọ̀ lórí fóònù, mi máa ń darapọ̀ mọ́ wọn yàálàá mo wà níbí iṣẹ́ tàbí ilé ìwé. Orí fóònù yìí náà ni mo ti gbé àkọ́ra gogo sí. Àsìkò tí mo bá fẹ́ ṣí, tí mo bá fẹ́ jí mo ti tẹ̀ síbẹ̀. Tó bá ti di àsìkò náà, fóònù náà ni yóò dùn. Mo máa ń fi ránra mi létí nípa oríṣiríṣi nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà. Mo máa ń wò apá ibi tí mo ń kó gbogbo àwọn nǹkan tó ní tó ṣe pàtàkì sí mi, gbogbo ẹ ni mo máa wò tẹ́lẹ̀. Tó bá di ọwọ́ alẹ́ bẹ́ẹ̀ yẹn, fóònù yii náà ni ì fi ṣe, ni ì fi pèyàn. Àmọ́ kò ní pẹ́ rárá tó kò wá lẹ́nu. Tó bá di pé nǹkan tó máa jẹ́ kí n máa lo fóònù mi pẹ́, bí àwọn fẹ́ jẹun ní abú mi tí jẹun ni, mo máa yẹra fún wọn. Mo máa ń lo fóònù mi, mo máa ń fi tọ́jú àwọn ìgbésẹ̀ tí mo gbé ní ayé mi. Tó bá jẹ pé mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe lórí fóònù, mo kò lè tan ọ́rìn. Tí bá ń ṣiṣẹ́ tàbí mo kò lè ṣe láì kọrin gan. Mo máa ń wò orí íńtánẹ́ẹ̀tì kódà ó di pé mo lọ sùn. Ìgbà mí, tó bá jẹ pé órun tí fẹ́ máa kùn mí, màá lo ó.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń fara balẹ̀ kí àwọn ènìyàn ni, pẹ̀lú ohùn tutu àti ìwà ìrẹ̀lẹ̀. Mo máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀rín. Máa kọ́kọ́ rẹ̀rín náà, màá rí pé ni yen ń wò mi, màá wá kí ẹni náà. Ẹkáàárọ̀ o, Ẹkáàsán tàbí Ẹkáalẹ́ o. Ìgbá mi máa tẹrí tí màá fi kí wọn. Ẹni tí ó bá dẹ̀ náà ọwọ́ sí mi, mo máa bọ̀ lọ́wọ́. Awon àgbàlagbà, mo máa ń kọ́kọ́ kí ju, olùkalùkù mo de ma ń kí ni dọ́gba dọ́gba. Ẹni to bá jẹpe ó sún mọ́ mi pẹ́kí pẹ́kí, mo lè dì mọ́ kí n kí òun náà. Bẹ́ẹ̀ ni, bápa júlọ ọ̀rẹ́ mi tó bá fẹ́, tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí kí ènìyàn máa dì mọ́ òun, mo lè dì mọ́. Ẹlòmi n nu, awon orẹ́ mi ò gbọdọ̀ bọ̀ lọ́wọ́ ni, wọ́n ò ní dì mọ́ ẹ. Mo máa ń kí ẹ bí atàrà nà. Mo máa ń lo àwọn ọ̀rọ̀ tó da, bíi "mà", "sir", mo máa ń fi kí wọn. Mo máa ń fi ọ̀yàyà kí wọn ni. Torí tí èeyàn bá ń bínú, wọ́n a ti mọ ni òhun ẹ. Wọ́n a wá dá bí i pé ó fẹ́ kí wọn. Tí n bá ń kọ́njú lọ bí i kan gan, máa kí wọn. Tí n bá ti ń kí wọn, màá máa rẹ́rin. Tí n bá máa kí èeyàn, màá ní, tí bá ti kí wọn tán pé Ẹkáàárọ̀ o, mo máa ní Sálàfíà lẹ wá. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn lọ́ kọko kí mi tàbí emi mo ti e kí wọn, àwọn lọ́ wa ni ṣáláfíà ni mo wá. Torí ọ̀yàyà ni màá fi dá wọn lóhùn. Tó bá jẹ́ pé àwọn lọ́kọ kí mi, to ọ̀yàyà náà ni màá fi dá wọn lóhùn. Èmi tí bá ràwọn eeyàn tó kora wọn jọ́, màá kí gbogbo wọn ní, "À, Ẹkáàsán n bẹ́ẹ̀ yen o, ẹ kú idúró o." Ǹkan bẹ́ẹ̀ náà ni mo máa ń ṣe. Ẹni tajọ́ ń gbé ílé, mo máa kí tí mo bá rí i. Ọ̀rẹ́ láàdúgbó, mo máá kí i tí mo bá rí i. Ẹni tí mi ò bá mọ̀ gan, mo n kí i. Àwọn atajọ́ ń ṣiṣẹ́ níbi iṣẹ́, màá kí i. Tó bá jẹ́ ààrọ̀ làpàdé ni màá kí káàárọ̀. To bá dẹ̀ jẹ́ ọ̀sán ni màá kí káàsán. Àwọn olùkọ́ àtàwọn tó jẹ pe won jù mí lọ, gbogbo wọn ni màá kí dàda. Ẹni to tun báa ń rí lójú ọ̀nà tóju èmi àti ẹ, t'óju èmi àti ẹ ṣe méjì, mo máa kí i. Èmi ò le lọ kí n máa kí eeyàn n tẹ mi, torí àṣà àti ìṣe ni kí a máa kí ara wa ní Ẹ káàárọ̀ o. Tó bá sì máa dá mi lóhùn, mo máa tẹ́di sílẹ̀ dáadáa. Èmi to yẹ pé mo kí èyàn, kò dẹ̀ dá mi lóhùn, mo lè pa tì kí n máa sọ̀ nkan kán. Ìgbá mi dẹ re tí bá kí èeyàn tó bá dá mi lóhùn, to ọ̀yàyà náà ni màá fi máa bá sọ̀rọ̀. Bí i ká ní, mo kí èèyàn lẹ káàárọ̀ o, ìwọ náà bá ní a, ẹ káàárọ̀ máa, ṣáláfíà lẹ wá. Ṣé ẹ ti mọ̀ pé dandan ni kí èmi náà dá lóhùn. Àlàáfíà ni mo wá. Ṣáláfíà lẹyin ná wá. Tó oun náà bá dá mi lóhùn, àlàáfíà ni mo wá. Pẹ̀lú ohùn tuntun àti ohùn bí i ọ̀rẹ́, ohun ni màá fi dáun. Oun náà ni màá dẹ́ fi kí wọn. Kódà àwọn tí mi ò rí rí tọ́ jẹ pé ó rí íńtánẹ́ẹ̀tì na wá, màá máa kí wọn. Ẹ káàsán ma tàbí sà, ṣe dáadáa ni mo bá yín. Ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó tẹ àtẹ̀jíṣẹ́ fún mi tí bá máa dá lóhùn, Ẹ káàsán, Ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ o. Kí ni mo lè ṣe fún un yín? Igbá mi tí bá ti ẹ̀ máa kí ènìyàn, mo lè ní Ẹ káàárọ̀ o, ẹ máa rẹwà o, Ẹ káàsán, mo máa fẹ́ràn bí i irun yín ṣe rí o. Kíkí mi wọ́n a máa ń jẹ́ olójú èeyàn tí mo lè kí lóju nínú kíkí. Tí ó bá jẹ́ pé mo rí ọ̀rẹ́ mi nisíyin, mo lè dì mọ́ kí n kí i pé, "À, ọ̀rẹ́, báwo ni ṣáláfíà lo wá?" Tí ó bá jẹ́ ìyá èeyàn àbí bàbá èeyàn, Ẹ káàsán sa, Ẹ káàsán ma, ṣe dáadáa lẹ wá. Tí ó bá jẹ́ pé ìyá ìyá ènìyàn ni tàbí bàbá bàbá ènìyàn, Ẹ káàárọ̀ màmá, Ẹ káàárọ̀ bàbá, oun ni màá fi kí wọn. Tí bá rí pé inú mi ò dùn, màá tẹrí bá, màá dé kí wọn, màá kọjá lọ. Ẹni tí ó bá jẹ́ pé ó ń bínú bó ti mo bá kí i tí ó bá dá mi lóhùn, èmi ò hun ṣòpò lọ bá òun kí i ní Ẹ kí mi, rárá o.

Data tí o máa ń lò lọ́sẹ̀ pọ̀ tó? Data tí mo máa ń lò lọ́sẹ̀, data tó jẹ pé ó lè ka mi fún bóyá bí ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì. Ìgbà mí dè ré, ó lè jẹ́ pé ọ̀sẹ̀ mẹ́rin tó ṣe oṣù kan ni mo máa fi lò. Máa fi wo orí Íńtánẹ́ẹ̀tì, màá fi wo oríṣìíríṣìí fídíò lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí màá fi gb'ọ́rin tàbí kí n wo podcast, ìgbà mí màá fi wo ímeèlì lójoojúmọ́. Ìgbà mí màá fi wo gbogbo àwọn oríṣìíríṣìí àtẹ̀jíṣẹ́ tí mo máa fi ń bá yàn sọ̀rọ̀. Ìgbà mí a lè fi ṣe fídíò lórí fóònù. Ìgbà mí mo lè fi wo gbogbo ìwo àgbáyé bẹ́ẹ̀ni, torí pé ò láwọn kan tó jẹ pé ibi ìlú ìlú tan bá lọ wọ́n á ṣe fídíò wọ́n á gbé sórí Íńtánẹ́ẹ̀tì, èmi ò wá rí wò, èmi àti àwọn èyàn lọ́pọ̀lọ́pọ̀ a máa ma rí i wò. Ìgbà mí mo máa n wo àwọn ẹ̀kọ́ lóríṣìíríṣìí lọ́pọ̀ ìgbà. Ìgbà mí ó lè jẹ́ pé fáìlì ní í ṣe sórí fóònu mi. Ìgbà mí mo kàn lè máa wo orí Íńtánẹ́ẹ̀tì fún ìròyìn, ìgbà mí mo lè fi sanwó tàbí mo kì í fi gba owó. Ìgbà mí mo lè fi ra ọjà lórí Íńtánẹ́ẹ̀tì, ìgbà mí mo lè wo social media fún àwọn fídíò tó wà lórí rẹ̀. Ìgbà mí mo lè wo àwọn fídíò kéékèèké tó jẹ́ pé orí Íńtánẹ́ẹ̀tì ló wà. Èmi ò sábà lo, èmi ò sábà mọ iye data tí mo wa ń lò o, àmọ́ tí mo bá máa ṣe bayẹn, mo lè ṣe t'olọ́sẹ̀ méjì tàbí t'olọ́sẹ̀ mẹ́rin ìyén ṣe oṣù kan. Àmọ́ ó ní ǹkan kan tí mo máa ń ṣe, mo ti mọ̀ pé iye data báyìí ní i rà fún ọ̀sẹ̀ tí ń bọ̀, mi ò ní rà ju bẹ́ẹ̀ lọ. Èmi náà ò wá mọ bí ń ṣe máa lò tí ó ní tètè tán kó tó di pé mo rà mí. Ìgbà mí mo máa fi ń, máa fi data- mo máa fi, máa fi ń wádìí ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí ǹkan bá rú mi lójú tí mi ò rẹ́ni béèrè, màá tẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì, yóò sì gbé ìtumọ̀ rẹ̀ wá fún mi. Ìgbà mí mo máa n fé ṣe àtẹ̀jíṣẹ́ fún èyàn, tó bá jẹ́ pé ǹkan tí mo bá fẹ́ ṣe ó nílò data. Ìgbà mí mo lè fi wá document tí ń gbé lọ ibi iṣẹ́ tàbí ilé ìwé. Ìgbà mí íń fi wo eré ìdárayá tàbí àwọn oríṣìíríṣìí eré tó wà lórí tẹ̀lifísàn. Ìgbà mí mo lè fi wo ǹkan tó'jọ bá sọ. Ìgbà mí dè rèé, mo lè fi wo àwọn ìgbéyàwó lóríṣìíríṣìí tán gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ǹkan tí mo tiẹ̀ tùn sábà máa ń ṣe ni pé, íń lọ sórí Íńtánẹ́ẹ̀tì, íń wá máa wo oríṣìíríṣìí ǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà mí ó lè jẹ́ gbogbo àwọn áàpù tí mò ń lò tó jẹ́ pé ó nílò data gbogbo è ni in mò ṣe tí n mò tún ṣe. Ìgbà mí ó lè jẹ́ àwọn, àwọn àwòrán mi tàbí àwọn fáìlì tí mo gbé sórí cloud gbogbo ẹ ni n lọ máa tú lẹ́yọ kòòkan. Ìgbà mí èmi gan lè ya àwòrán ara mi kí n gbé sórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí n ṣe fídíò ránpẹ́ kí sì gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí màá fi wo gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó wo orí fóònù mi. Èmi náà tún le ṣe àtẹ̀jíṣẹ́ títà. Ìgbà mí mo lè fi data, mo lè fi máa kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ǹkan ni mo lè lò fún. Iyẹn ló sì máa-- ìgbà mí ó lè jẹ́ pé iṣẹ́ ni í fi ṣe, bóyá mo pe àwọn oníbàárà wa ni o, bóyá mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù ni o, bóyá a ṣe fídíò lórí fóònù ni o. Oríṣìíríṣìí bẹ́ yẹn. Iyẹn ló máa n sábà jẹ́ data mi tí mi kì í fi mọ̀ pé data ti tán àbí àsìkò tí yóò fi tán kò ì tí ì to rára. Àimoye ǹkan tí mo máa ń fi data ṣe, ìgbà mìí tó bá jẹ́ pé oníbàárà wa ìlú èèbó ló wà tí ò sì bá ṣe fẹ́ bá sọ̀rọ̀ tí ò sì pé a tètè dé ọ̀dọ̀ rẹ, a ṣe fídíò tàbí kí n te àtẹ̀jíṣẹ́ ṣi, data náà ní n ìlò. Ìgbà mìí ti o bá jẹ́ pé màá rán ǹkan sí náàni, pe bóyá màá ya àwòrán, màá wá, màá fa, màá wá fi ránṣẹ́ sí i, data náà làá lò. Àimoiye àwọn ǹkan tí mò ń lo data fún. Kódà gbogbo ǹkan tí mò ń ṣe gan data lò nílò. A ti pè ni, a ti rá ǹkan ni, a ti tẹ ǹkan ni, a ti wo ǹkan ni, data yìí náà ni. Àmọ́ ní ìsìn, ìgbà ti mọ̀ ri pé ìṣọwọ́ data mi lílò ó ti ń pọ̀ jù, mo wá ti ń fi àsìkò sí. Ọ̀sẹ̀ méjì méjì tàbí oṣù kan oṣù kan bí mo ṣe ń ṣe nìyen.

Ṣé o máa ń wọ ìbọrun? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ìgbà mi mo máa ń wọ ìbọrun Bí a mo fẹ́ kí irun ni tàbí mo fẹ́ jáde ni, màá n wọ ìbọrun Àsìkò tí mo máa ń sábà wọ̀ ọ́ jù ni bí a tí atẹ́gùn bá ń fẹ́ tàbí a wà ní àsìkọ̀ òtútù, oun ni máa ń wọ̀ ọ́ jù. Màá wá ń mọ ẹ̀yin tó bá aṣọ mi mọ̀, kò ṣe pé màá múra dáradára o. Mo máa ń fẹ́ràn kí màá wọ oríṣiríṣi ìbọrun Tí bá wọ̀n ìbọn, ó máa ń dàbí pé mo máa ṣọ́ mọ́, mo dẹ̀ máa mọ ara mú dáadáa ni. Ìgbà mìíràn tí ó bá jẹ́ pé òtútù tó pọ̀ jù, màá mú ìbọn, màá fi wẹ́ ọrùn tàbí kí fi wẹ́ orí, màá dẹ̀ fi wẹ́ ọrùn. Ẹ̀yin tó bá jẹ́ kó rọ̀ lọ́wọ́ tí ó ní mi lára, mo máa ń wọ̀. Ìtà oúnjẹ ni mo máa ń wọ̀ lọ mi kì í wọ inú ilé. Mo lè fa aṣọ là mo lè fi bo ara inú ilé. Àmọ́ ìbọn mo lè fi wẹ́ ọrùn kí ń bọ́ta. Ṣé wàá rí ìbọn rẹ̀ yẹn? Èmi ò fẹ́ràn kó kó wà bẹ́ẹ̀ o. Ìtọ́tí oríṣiríṣi ti lára. Bọ́ ìyẹ áwọ̀ rán sí lára ní òun tàbí oríṣiríṣi ọ̀dà lọ fi kán ni ọmọ máa ń fẹ́. Ìgbà mìíràn tí bá máa wẹ, màá wẹ dáadáa tó máa bá mi láṣọ ọmọ ni. Ìgbà mìíràn mo lè wọ aṣọ kí n wọ bùbá, kí n wọ-- ìgbà mìíràn mo lè ròrò kí n wọ bùbá lé lórí kí wá gbé síkáfù lè tí ì bá ní gèlè. Ó ní bí ì ṣe ewé tí ó dàbí gèlè tó jẹ́ pé tí èèyàn bá rí i, ìyẹn mọ jíwo lára mi. Ìgbà mìíràn mo lè wọ sóde tó jẹ́ pé èmi àti ọ̀rẹ́ mi nìkan la jọ fẹ́ lọ tàbí mo lè wọ lọ sóde ibi iṣẹ́. Ìkanni méjèèjì mo lè wọ̀ fún. Ṣé wàá rí ìbọn tó jẹ́ pé ó fẹ́rẹ̀ lọ́wọ́, mo máa ń fẹ́ràn. Ìgbà mìíràn tí tó nù bá ràn gan, mo lè wọ̀ kó kọ́ fi bá aṣọ mi mọ́ náà ni ara oge náà la máa pè. Ṣé wàá rí nípa ẹrù tàbí ohun kan tútù, àwọn ẹ̀yin tó máa ń ki lọ́wọ́, àwọn tó bá rọ̀ lọ́wọ́ yẹn, ọmọ máa ń sábà wọ̀. Bẹ́ẹ̀ ni, kódà ó ti di ǹkan tó jẹ́ pé mo ti sọ di ẹ̀ṣọ́ tí bá ti wọ ẹ̀gbà etí, tí bá ti wọ ẹ̀gbà ọwọ́, mi ò ní wọ ẹ̀gbà ọrùn. Ìbọn yẹn ni ì fi ń wẹ ọrùn tó sì máa bá aṣọ mi mọ́. Ìgbà mìíràn bí àyà mo bá ṣe ṣe lọ́rùn, mo lè fi bu ọrùn. Ìgbà mìíràn lòde rí tí ó bá jẹ́ pé mo ṣe ṣe ní ibi ojú ni àbí ibi kan tó lè rí lókè, màá fi bò, màá wá gbé ìgò ojú sí. Ìgbà mìíràn, nǹkan máa ń wọ̀ kí ara mi bá lè kó bá lè rọ̀ lọ́wọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé mo bá mọ ìbọn mi nítorí pé mo fẹ́ kó bá aṣọ mi mọ́ ni tàbí bí ì bá rí ọ̀ràn kan dé sórí, ìgbà mìíràn mo lè má ṣe òun kó jẹ́ pé ìbọn mi máa dé sórí tó dẹ̀ máa bá aṣọ mi mọ́. Ìgbà mìíràn irun mi lè tẹpẹ́ kó ṣe wípé máa dógun bó tí ń tó fún rẹ̀. Ìbọn rẹ̀ yẹn ni màá fi bu ara mi láṣeré tí màá wẹ. Tó bá jẹ́ pé a ní ìnáwó ni, mo lè dé sórí. Tó bá jẹ́ pé èmi àti ọ̀rẹ́ mi a kò fẹ́ jáde lọ jẹun, mo lè dé sórí tàbí kí fi wẹ ọrùn. Mo máa fi ń kún ẹwà ara mi ni. Kóríṣí kó wá jẹ́ lóríṣiríṣi aṣọ, lóríṣiríṣi àwòrán, lóríṣiríṣi ọ̀dà ọmọ máa ń fẹ́. Ṣé wàá rí? Ìkọ́kọ́ nípa ìbọn ni pé ó máa ń bùkún ẹwà ni. Kò sí ẹni tó lò ìbọn tí ò jẹ́ pé ẹwà rẹ̀ ò gé jáde. Mo máa ń fẹ́ràn òun. Bá pàjùlọ tó bá jẹ́ pé mo kò fẹ́ wọ̀ jáde gbé á sí ìgbéyàwó, ìkómọ rin tàbí ọjọ́ ìbí. Kódà tó bá jẹ́ pé mo fẹ́ lọ sókè òkun ni, ìbọn, ọ̀nà náà ni mo máa lò. Àmọ́ ẹ̀yin tó jẹ́ pé ó ki lọ́wọ́ ni o, torí òtútù bẹ́ẹ̀ yẹn ò tẹ́ra. Ẹ̀yin tí ó dẹ̀ ṣòro láti gbé ni kò sí ẹ̀yin tó jẹ́ pé màá ma ká ní ka kú ka. Tí ó bá ti gùn jù kò dẹ̀ kéré jù, ọmọ máa ń fẹ́ràn. Ṣé wàá rí kí wá dé fílà, kí wá fi ìbọn tó bá mu, kí n fi sán òun, kí n wọ aṣọ tó wá bá mu, àáà, ọmọ tán. Ó gé bẹ̀rẹ̀ àdìyẹ. Kò ha ṣe pé màá fi wẹ ọrùn dé bí pé mi nílé mi mọ̀ ọ́n lára o. Mo kò máa fi kán ọrùn fẹ́ẹ́rẹ́fẹ́ ni. Màá wá fààyè lẹ́sàárín bí mo ṣe ń fẹ́ràn láti máa wẹ ìbọn mi nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé orí ni, ó ní bí màá ṣe ewé tó jẹ́ pé ó máa rẹwà dáadáa. Ẹni tó bá rí i kò ha ní kí n bá òun wé ti èni. Ìbọn jẹ́ ǹkan tó jẹ́ pé bí a kọ ni, a kọ pẹ̀lú rọ̀rùn ló ṣe jẹ́ ẹwà síi ni.